Ọ̀pọ̀lọpọ̀ oríṣìíríṣìí ǹkan ni ó máa ń mú mi rẹ́rìn. Mo máa ń rẹ́rìn nígbà tí ǹkan tí ènìyàn bá ṣe tí ó bá mú kí ìpánilẹ́rìn-ín wá yé. Mo máa ń rẹ́rìn nígbà tí inú mi bá ń dùn. Bẹ́ẹ̀ náà sì ni mo máa ń rẹ́rìn nígbà tí mo bá rí ǹkan tí ó yọ́nú, tí mo yọ́nú sí. Mo máa ń rẹ́rìn nígbà tí oríire bá dé bá mi. Mo dẹ́ máa ń rẹ́rìn nígbà tí mo bá rí ǹkan tí mo fẹ́ ní àsìkò tí mo, tí mo fẹ́, tí mo ní ìdí rẹ̀, tí mo rí, tí mo ní ìfẹ́, tí mo nílò rẹ̀. Eléyìí máa ń jẹ́ kí orí mi wú. Ó dẹ́ máa ń mú ì bóríyá fún mi. Mo lè ṣe gbogbo ǹkan láti rí pé mo, inú mi dùn. So nígbà tí ǹkan tí mo bá sì ń fẹ́ tóbá sì ń bọ́ sí i, màá ní láti rẹ́rìn. Eléyìí ni ó fi mú mi mọ̀ pé eléyìí tó. Dẹ̀, ìgbó, ìgbìyànjú mi kò já sí asán.

Rárá, mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí pé iṣẹ́ tí mò ń ṣe ò gba kí máa gbé ẹ̀rọ ìdákẹ́jẹ́ sí etí fún wákàtí mẹ́jọ gbáko. So, mi ò-- lẹ́yìn ìgbà tí mo bá ti parí iṣẹ́, ó tún jẹ́ nǹkan tó burú jáì àbí fún kò ṣàǹfààní fún etí mi láti tún máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ lẹ́yìn ìgbà tí mo ti lò ní ibi iṣẹ́ mi fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ṣùgbọ́n èyí tí mò ń lò ní ibi iṣẹ́ mi ó jẹ́ èyí tí wọ́n ti ṣe tó dára púpọ̀ so tí kò kí ń ba etí mi jẹ́. Ṣùgbọ́n àwọn èyí tí mo bá tún fẹ́ lò lẹ́yìn èyí tí mò ń lò ní ibi iṣẹ́ mi, àwọn ẹ́ léwu fún mi púpọ̀ tí ó sì le ṣe ìjàmbá fún etí mi. Torí dìí èyí, mi ò kí ń lò ó rárá lẹ́yìn èyí tí mò ń lò ní ibi iṣẹ́ mi.

Ìgbóná jẹ́jẹ́ tí kò mú ariwo lọ́wọ́ rárá, tí kò sì ní pọ̀ púpọ̀ tó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ni mo fẹ́ràn kí ó wà nínú yàrá mi àti pé lọ́wọ́ tí mo wà báyìí mi ò ní ìgbóná jẹ́jẹ́ kankan nínú yàrá mi nítorí pé mi ò tí ì ní ìkápá láti ra nǹkan tó jọmọ́ bẹ́yẹn.

Ní ìgbà tí mo bá wà ni àárín àwọn ẹlẹgbẹ́ mi, màá dákẹ́ jẹ́jẹ́ láti gbọ́ nǹkan tí ẹni tí ó ń sọ̀rọ̀ lọ́wọ́ ń sọ. Ní kété tí ẹni tí ó ń sọ̀rọ̀ lọ́wọ́ bá ti parí ọ̀rọ̀ rẹ̀, màá ronú nípa nǹkan tí ó sọ, màá dẹ̀ ronú nípa nǹkan tí mo fẹ́ sọ. So, ìn tí ẹnì yẹn bá sọ ni ó ṣe, ni ó ṣe òdí wọn bí emi náà o ṣe sọ̀rọ̀ sí. Tí ènìyàn bá sọ̀rọ̀ tí ó, ó tún wa dálé lórí nǹkan tí a bá ń sọ nípa rẹ̀. Tí ohun tí a bá ń sọ nípa rẹ̀ tó bá jẹ́ nǹkan tí mo ti mọ dáadáa tẹ́lẹ̀ àbí tó jẹ́ pé a ti máa ń ṣe tẹ́lẹ̀. Inú mi ó dùn láti ṣe, láti dá sí iru ọ̀rọ̀ bẹ́ẹ̀. Tó bá sì jẹ́ àwàdà ni, mo jẹ́ ẹnìkan tí ó máa ń, mo jẹ́ ẹnìkan tí ó máa ń ṣe ẹ̀fẹ̀ púpọ̀, so tí ó sì wà lively, tí inú mi máa ń dùn nígbà tí mo bá rí àwọn akẹgbẹ́ mi. Ara mi ó tú gágá, inú mi á dẹ̀ dùn, màá bá ọmọ kékeré se, màá dẹ̀ bá àgbàlagbà ṣe nínú àwọn akẹgbẹ́ mi.

Rárá, èmi ò kí ń rọrùn ní ìgbà tí mo bá sùn, nítorí pé tí mo bá fi nǹkan rọrí, ó máa ń mú ọrùn, ó máa ń mú kó máa ro mí àti gbaya nípa ìlera díẹ̀ tí mo ní. So ó sàn fún mi kí n fi ọwọ́ mi rọrí kí n fi sùn ní orí ibùsùn mi, tàbí kí n sùn láì fi nkankan rọrí, kí n fi ẹ̀yẹ mi lélẹ̀, kí n sì gbé orí mi lé ibi orí ibùsùn mi láì lo ìrọrí kankan.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ, orúkọ ìnagijẹ mi ni Elifis. Mo gba orúkọ yìí ní ìgbà tí mo wà ní, ní after tí mo parí ilé ẹ̀kọ́ gíga. Orúkọ yìí jẹ́ orúkọ tí mo fẹ́ràn sì. Mo rí i ní, ní orí ayélùjára. Ibẹ̀ ni mo ti rí i pẹ̀lú sáìtì kan tí mo ti máa ń kọ́ àwọn ẹ̀kọ́. So, mo fẹ́ràn láti máa lọ sí orí ayélùjára yìí dáadáa láti máa lọ kọ́ oríṣiríṣi ẹ̀kọ́. So ní gbogbo ìgbà tí mo bá ti wà níbẹ̀, mo máa ń pẹ́ níbẹ̀ gan tí mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò níbẹ̀. Àwọn ọ̀rẹ́ mi rí eléyìí, wọ́n fún, wọ́n sì fún mi ní orúkọ náà Elifis. Bẹ́ẹ̀ ni èmi náà sì gbà wọlé torí pé mo like orúkọ náà.

Ìṣòro oríṣiríṣi ló wà níbi iṣẹ́ mi. Èyí tí ó bá, tí mo bá dojú kọ ni màá gbájú mọ́ ní àsìkò náà. So tí ìṣòro bá kọ́kọ́ dé bá mi, màá kọ́kọ́ fi ara mi balẹ̀ láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Màá gbọ́ àlàyé rẹ̀, màá dẹ̀ wò ìpìlẹ̀ rẹ̀ àti ìpìlẹ̀ ni màá ti mú ìṣòro náà kúrò tí màá dẹ̀ dojú kọ. Mi ò kí ń sá fún ìṣòro rárá. Kò sí nínú ìwà mi pé kí n má sá fún ìṣòro. So màá dojú kọ, màá sì rí pé mo mú ìṣòro náà kúrò lọ́gán tí mo bá ti rí i.

Mi ò lè sọ pé mo fẹ́ràn láti máa jìyàn, ṣùgbọ́n mo máa ń jìyàn nígbà tí mo bá mọ wípé mo wà ní orí òdodo àti nígbà tó jẹ́ pé nǹkan tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó jẹ́ ǹkan tí ó bá ọpọlọ mu tí ó sì ní ìtumọ̀ tó pọ̀. So, màá jẹ́ kí ènìyàn mọ wípé nípa tí mo rí, nípa ọ̀rọ̀ tí a ń sọ. Mo fẹ́ràn láti máa bọ̀wọ̀ fún ènìyàn nígbà tí a bá ń ṣe ìjìyà lọ́wọ́ àti nígbà tí a bá ń sọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí a sì ń sọ tó ní ìtumọ̀. Ṣùgbọ́n mi ò nífẹẹ lá nígbà tí ènìyàn tí ó bá ti sọ ìjìyà wa tó bá ti sọ di oní gbígbóná, tó di pé àwa ti ń sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ sí ara wa. So, mo, mo nífẹ̀ẹ́ láti máa gbọ́ àti láti gbọ́ àgbọ́yé ǹkan tí mo, tí ènìyàn bá ń sọ. Màá jẹ́ kí ènìyàn mọ àlàyé kúnkún nípa èróngbà àti tìtẹ̀mi pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ènìyàn bá sì wà, tí èèyàn bá sì ti wà tó di pé ó ti fẹ́ gbóná, màá gbìyànjú láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti láti jẹ́ kí ènìyàn mọ̀ pé to àti láti jẹ́ kí ènìyàn kó gbọ́ àgbọyé ǹkan tí mò ń sọ.

Mo máa ń ṣẹ́ẹ̀tì aago ìjí mi sí agogo mẹ́rin ìdájí. Eléyìí yóò fún mi ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò láti sùn ní òru. Then yóò tún fún mi ní, a-- yóò fi mí ní ìfarabalẹ̀ láti tètè jí fún iṣẹ́ òjọ́ torí pé mi ò ní jí kí n ṣẹ̀ṣẹ̀ wá máa sáré pàápàápàá láti tètè ṣe àsìkò fún iṣẹ́ àti láti ṣe àsìkò fún gbogbo àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Eléyìí yóò tún gẹ́gẹ́ bí Mùsùlùmí tí mo jẹ́ eléyìí yóò tún fún mi ní àkókò láti ṣe àwọn ìbádá àwọn ìjọsìn ní, ní àsìkò òru gẹ́gẹ́ bí ó ṣe wà ní ìlànà titi àwọn, titi ẹ̀sìn mi, ẹ̀sìn Islam.

Rárá, èmi ò kí ń wọ ìborùn. Ọkùnrin ni mí, fìlà ni mo máa ń wọ. Fìlà gọ̀bì ni mo máa ń wọ, tí mo sì máa fi tó. Ó máa ń mú ikún mi, ó de tun máa ń mú mi rẹwà ní gbogbo ìgbà dáradára.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo jẹ́ ẹnìkan tó ní ọ̀yàyà, tí ó sì máa ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe ní àdúgbò. Tí mo rí àǹfàní nípa bí mo bá àwọn ènìyàn ṣe ní àdúgbò mi, mo dẹ̀ rí àǹfàní nínú kí máa bá wọn ṣe gbogbo àjọṣepápọ̀ wa. Eléyìí yóò fún mi ní àǹfàní, eléyìí fún mi ní àǹfàní láti mọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀. Àti wípé àwọn aládùú, ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò mi, àjọ máa ń pàdé níbi ìjọsìn tí a máa ń ṣe ní ojoojúmọ́.

Mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ó kéré jù ní ẹ̀ẹ̀mẹta. Alákọ̀kọ titi àwọn aládùúgbò ní ẹ̀ẹ̀mẹta ló ṣu. So ní àwọn aládùúgbò, ní ibi iṣẹ́ àti ní ilékéwù mi. Ní ti ilékéwù mi, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lelẹ́ yẹn ti tiẹ̀. So ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní gbogbo Sátidé àti Sọ́ndé, ma máa ní ìpàdé.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí. Àgọ́, ìpàgọ́ ó pé oríṣìíríṣìí. Sugbọ̀n, mo ti lọ rí ṣùgbọ́n ó ti pẹ́. Ni àwọn ìgbà tí mo wà ní ìlú wa, ní ìlú kékeré mi, so ìgbà ẹni a máa ń lọ sí àgọ́ tí a máa ń lọ bá àwọn Fulani níbe.

Rárá, mi ò ní aṣọ ìwẹ̀. Mo máa ń wẹ̀ ní òhòò tí mi ò ní wọn kankan ṣára. So eleyìí yóò fún mi ní àǹfààní láti gbó gbogbo ara mi dé ibi tí ó yẹ kí ó dé àti ní àsìkò tí kò ní ṣí pé mò ń pàdánù àwọn àsìkò mi rárá.

Mo fẹ́ràn ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú ata sí sè àti ẹja. Eléyìí ó máa ń mú inú mi dùn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Mo máa ń rí i pé mo jẹ ìrẹsì àti ẹ̀wà ó kéré jù ní ẹ̀ẹ̀mẹta ní ọ̀sẹ̀ ṣùgbọ́n kò sí ohun tó burú tí mo bá le jẹ ní ẹ̀ẹ̀mẹ́rin àbí ẹ̀ẹ̀márùn-ún. Kódà mo le jẹ́ ìlera wọn fún odidi oṣù kan tí kò sì ní se idi wo kankan fún mi. Lẹ́yìn ìrẹsì àti ẹ̀wà, mo fẹ́ràn kí n máa jẹ ríísì nìkan àti ẹ̀wà nìkan pẹ̀lú búrẹ́dì. Mo fẹ́ràn mọ́ínmọ́ín àti gààrí, mọ́ínmọ́ín pẹ̀lú gààrí.

Ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi pọ̀. Àkọ́kọ́, mo máa ń ríi pé mo ń jẹun tó dára. Mò ń wẹ̀ lásìkò, mo dẹ̀ ń sùn. Ní ìgbà tí ó dáa, ní ìgbà tó dáa, mo maa ń sùn ní àkókò. Mo n se nkan to ye kin se ni gbogbo igba to ye kin se. Oúnjẹ mi, mo ríi pé ó dúró ní ìwọ̀ntúnwọ̀nsì mi ò kí ń jẹun jù.